Láti lọ tààrà sí kókó ọ̀rọ̀, ríri dókítà fún àyẹ̀wò(check up) kì í ṣe fún ìgbà tí ara bá dá nìkan. Ó jẹ́ àṣà kan tí gbogbo ọmọlúwàbí gbọ́dọ̀ ní láti rí pé ọkọ̀ ara ń ṣiṣẹ́ dandan. Ni ayé òde òní, dídúró de àìsàn kí a tó lọ sí ilé ìwòsàn jẹ́ ewú ńlá. Idi tí àyẹ̀wò fi ṣe pàtàkì, ọ̀pọ̀lọpọ̀ àìsàn ló máa ń bẹ̀rẹ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ láì sọ pé mo dé. Ìfúnpá gíga(hypertension), àwọn dókítà máa ń pè ní apanimenumọ Àyẹ̀wò díẹ̀díẹ̀ nìkan lẹ lè fi mọ̀. Àtọ̀gbẹ diabetes. Bí a bá tètè mọ̀ pé ṣúgà ara ń pọ̀ síi, a lè fọwọ́ dẹ̀ ẹ́ dándán láì jẹ́ kí ó di ìṣòro ńlá. Ìmọ̀ nípa ara àyẹ̀wò ń jẹ́ kí o mọ irú oúnjẹ tó yẹ kí o máa jẹ àti iṣẹ́ ara exercise tó bá ara rẹ mu. Mo yá dúró de ìrora. Ni ilé wa, ọ̀pọ̀ ènìyàn máa ń sọ pé kò sí ǹkan tó ń ṣe mí ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ṣe ń ṣe àyẹ̀wò sáfìsì fún mọ́tò kí ẹ́ńjìnì má bàá kùnà lójú títì, bẹ́ẹ̀ ni ó ṣe pàtàkì láti ṣe àyẹ̀wò fún ara wa. Bí ó bá ti pe ọmọ ogójì ọdún forty years àti jù bẹ́ẹ̀ lọ, ríri dókítà lẹ́ẹ̀kan lọ́dún kii ṣe asejù. Nígbà tí o bá lọ fún check up, àwọn ǹkan pàtàkì tí dókítà yóò yẹ̀ wò ni ìfúnpá blood pressure láti rí pé ọkàn rẹ ń ṣiṣẹ́ dáadáa. Iwọ̀n sugar, blood sugar láti mọ bí ara rẹ ṣe ń lo agbára. Ìkéta, ìwọ̀n ìwúrí cholesterol láti rí pé àwọn iṣan ẹ̀jẹ̀ rẹ kò dí. Iléra ni ọrọ o bí ó tilẹ̀ jẹ́ pé gbogbo yíi ni ìmọ̀ràn pé kí ẹ má ṣe jẹ́ kí aarẹ tàbí ìrora yín sọ yin di ẹni tó ń lọ sí ilé ìwòsàn ní dandan. Ṣètò àkókò yín láti lọ rí dókítà lónìí, kí ẹ sì fún ara yín ní àǹfààní láti gbé ayé pé, o dàbọ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe eré ìdánì, ìpa eré ìdárayá lórí ara. Bí mo bá ń kópa nínú eré ìdárayá, ara mi máa ń jí pípé. Àwọn benefits tó bá wà ní ìlera ọkàn. Eré sísá tàbí bọ́ọ̀lù gbígbá ń jẹ́ kí ẹ̀jẹ̀ ṣàn dáradára nínú ara. Èyí sì ń dun ihò àìsàn ọkàn kù, ìfọ̀kànbalẹ̀. Eré ìdárayá ń dín ìdààmú ọkàn, stress kù. Nígbà tí a bá ń sáré, ọpọlọ má ń, ọpọlọ má ń gbé àwọn chemical tí ń mú ayọ̀ wa jáde. Ìkẹta, agbára ọpọlọ. Eré ìdárayá ń jẹ́ kí mo lè ronú kíákíá, kí mo sì kí ń, kí ń dè mọ bí mo ṣe máa yanjú ìṣòro nínú ìṣẹ́jú àyà kan. Àṣà eré ìdárayá ní ilẹ̀ Yorùbá ṣáájú kí àwọn èèbó tó mú bọ́ọ̀lù, àfẹsẹ̀gbá, football wá, àwọn bàbá wa ti ń, ti ní eré ìdárayá ti wọn. Ìjàkadì, èyí ni eré tó ń fi agbára àti akíkanjú ọkùnrin hàn. Ikeji, eré òkòtó, eré tí ó ń kọ́ni nípa ìfojúsùn, focus. Ìkẹta, ayò ọlọ́pọ́n, èyí ni eré ọpọlọ tó dùn jùlọ. Strategy game tí ó ń kọ́ni nípa ìṣirò àti ọgbọ́n ìpèdèpèrò, logical games. Ìsọkan àti ìdùnnú tó bá eré ìdárayá, eré ìdárayá wa. Ohun tó sára ọ̀tọ̀ nípa eré ìdárayá ni bí mo ṣe ń mú orílẹ̀-èdè papọ̀, bí ó ṣe ń mú orílẹ̀-èdè papọ̀. Nígbà tí ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles bá ń ṣeré, kò sí ẹni tó rántí ẹ̀yà tàbí ẹ̀sìn. Gbogbo wa ni à ń fò fún ayọ̀. Èyí fi hàn pé eré ìdárayá, ni eré ìdárayá ní agbára láti wọ ọgbẹ́, ọgbẹ́ ìyàpa sàn nínú àwùjọ wa. Nípa rí, ní ayé ẹgbẹ̀rún méjì ó lé mẹ́rìndínlọ́gbọ̀n yìí, bí a ṣe ń lọ èrò púpọ̀, ó ṣe pàtàkì kí a rí pé a ní láti na ara díẹ̀. A lè na ara díẹ̀ nípa jáde, jíjáde lọ síta, nípa sísáré díẹ̀ tàbí nípa kí a gba ayọ̀ ọlọ́pọ́n pẹ̀lú ọ̀rẹ́. Ara wa yóò dùn pẹ́ fún wa. Ire ò.

Ilé ìkàwé jẹ́ ibùdó ọgbọ́n àti ìmọ̀ nínú ayé tuntun. Látí lọ tààrà sí kókó ọ̀rọ̀, ilé ìwé kìí ṣe ibi tí à ń tọ́jú ìwé ogbó nìkan, ó jẹ́ orísun ìmọ̀ tí ó ń sọ ọ̀lẹ di ọmọlúwàbí àti ọ̀pọ̀ nínú àwùjọ. Bí ayé ṣe ń yí si tí èrò ọ̀pọ̀ ènìyàn tí ń gbàgbé iṣẹ́ ribiribi tí ilé ìkàwé ń ṣe. Ìmọ̀ tí kò ní àbùn wọ́n. Ni ilé ìkàwé a lè rí àwọn ìwé ìtàn tí kò sí lórí ayárabíàṣà íńtánẹ́ẹ̀tì. Àwọn ìwé wọ̀nyí ni wọ́n gbé òtítọ́ nípa àṣà, ìṣe àti ìtàn àwọn bàbá ńlá wa dání. A kórìí nínú ìfọkànsí. Ilé ìkàwé ń fúnni ní àyíká tó dákẹ́ rọ́rọ́ èyí tí ó ń jẹ́ kí ènìyàn lè ronú jinlẹ̀ láìsí ariwo tàbí ìpínlọ́kọ̀ láti ara fóònù. Iwadi ijinle iwe kika ni ile ikawe je ki ori awon ee so fun ni ti aa fi owo si verified information kì í ṣe irọ́ríro fake news tí ó pò láwùjọ lónìí. Yípadà sí ilé ìkàwé ẹ̀rọ digital library. Ni ọdún 2026 yìí, ilé ìkàwé ti kọjá kí ènìyàn kan jókòó ti ìwé. A ti ní e-books tí ṣe electronic books. O lè ya ìwé lórí ẹ̀rọ rẹ láti ilé ìkàwé tó wà ní òkè òkun. O lè ya ìwé lórí ẹ̀rọ rẹ láti ilé ìkàwé tó wà ní òkè òkun. Ikeji ipade imo. Ọ̀pọ̀ ilé ìkàwé ni ó ti di ibi tí àwọn ọ̀dọ́ tí ń kópa iṣẹ́ ẹ̀rọ coding àti àwọn ọgbọ́n iṣẹ́ tuntun. Èyí fi hàn pé ilé ìkàwé kò kú, ó ń kàn yípadà láti bá àsìkò rìn ni. Ìpèníjà fún àwọn ọ̀dọ́ lóde òní. Kókó pàtàkì ni pé kí a tún padà sí àṣà ìkàwé. Awon agba mma n so pe eni ti ko kawe kò ju ẹni tí kò mọ ọ́ ká lọ. Bí o kò bá lọ sí ilé ìkàwé mọ́, ò ń dín ayé ìmọ̀ rẹ kù nìyẹn. Kò sí ọgbọ́n tí o fẹ́ ní tí kò sí nínú ìwé. Ohun tó kù ni pé kí o lọ ṣí i wò. Ìparí, bí o, ìparí, mò ń ràn yín láti má ṣe jìnnà sí àwọn ìwé gidi. Ìmọ̀ ni agbára knowledge is power. Ilé ìkàwé sì ni ilé iṣẹ́ tí ń ṣe agbára náà jáde. Ìgbà kẹ́yìn tí o kàwé ni ìgbà kẹ́yìn tí o dàgbà si nínú ọgbọ́n. Írè ó.

Títọ́jú ara jẹ́ ìṣúra pàtàkì fún àwọn ènìyàn. Títọ́jú ara jẹ́ ìṣúra pàtàkì fún ẹ̀mí gígùn. Láti lọ tààrà sí kòkòrò, ara ènìyàn dàbí ilé, bí a kò bá tọ́jú rẹ̀, yóò dẹni tí ń dínkù ní agbára. Ní ilẹ̀ Yorùbá a mọ̀ pé ara líle ni òògùn ìṣẹ́. Láìsí ìlera kò sí bí a ṣe lè gbádùn ọrọ̀ tàbí ayọ̀ ayé. Àpilẹ̀kọ yìí yóò sọ nípa àwọn ọ̀nà mẹ́ta tí a lè gbà tọ́jú ara wa ní ayé òde òní. Ìkíni, oúnjẹ gidi àti omi. Ohun tí ó bá, tí ó bá jẹ ni yóò sọ ohun tí ara rẹ yóò dà. Ìwọ̀ntúnwọ̀nsì yóò ṣe pàtàkì láti jẹ oúnjẹ tó ní ìtumọ̀, ewébẹ̀, èso àti àwọn oúnjẹ tó ń fúnni ní agbára. Má ṣe jẹ́ kí oúnjẹ oríṣiríṣi junk food gba ààyè púpọ̀ nínú ikùn rẹ. Ó máa ń cause fat. Omi, ara wa nílò omi láti fọ àwọn ǹkan àsànù. Mimu omi dédé ń jẹ́ kí àwọ̀ ara dán, kí ọpọlọ sí jí pépé. Ikeji, iṣẹ́ ara, exercise àti ìsinmi. Ara ènìyàn kò fẹ́ kí a jókòó síbí kan fún ìgbà pípẹ́. Ní ǹkan ṣe kì í ṣe dandan pé kí o lọ sí gym, sísáré díẹ̀ nínú ọgbà rẹ, rínrìn lọ sí ọjà tàbí ìjọ. Ijó dídá pàápàá jẹ́ iṣẹ́ ara tó dára, ó ń jẹ́ kí iṣan ara rọ, kí ẹ̀jẹ̀ sì sàn dáradára. Ohun dídùn, ìsinmi ṣe pàtàkì. Ohun wákàtí méje sí méjọ la lè ń fún ara ní àǹfààní láti tún àwọn iṣan tó ti rẹ̀sẹ̀ padà.